Eh, báwo ni? Eh-hen, a ti, a ti bọ sí ojú, eh, báyìí. Eh-hen, wọ́n ní, e, ọ̀rọ̀ kọ́kọ́ tọ́ ni kí n sọ̀rọ̀ lé lórí, òní. Ọjọ́ rẹ. Pé báwo ni ọjọ́ mi ṣe máa ń rí ní, eh, ojoojúmọ́. Eh, ó ní àwọn èrò díẹ̀ láti bèrè. Ó ké nínú ọjọ́ òjò, ọjọ́ òrùn àti bí ó ṣe ń gbaradì, eh, kò le. Ọjọ́, ọjọ́ mi, ọjọ́, ọjọ́ òjò jẹ́ akọ́kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ọjọ́ òjò. Èmi jẹ́ ẹnìkan tó máa ń, tó máa ń sùn láì wọṣọ lọ títí báyẹn. Nítorí náà, eh, tí òjò bá rọ̀, àgàgà tó jọ bá jẹ́ òjò tó rọ̀ mọ́ jù ni. Ehn ehn iru ọjọ bẹ́ẹ̀ kini niyen mako mako jewo òtútù yen le mu. So nítorí náà, màá fi aṣọ bora, eh-hen, màfàso bora tó bá dẹ̀ tí di pé ilẹ̀ mọ́, eh, à fi ka bọ́ sí balùwẹ̀. Fọyín, eh, fọyín wẹ̀ kó dẹ̀ bọ́ sí inú yàrá padà kó wọṣọ ẹ. Eh-hen, mo ì máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n kó tó di gbogbo ìgbà yẹn, màá kọ́kọ́ nílò láti lọ dáná náà nítorí iṣẹ́ mi, iṣẹ́ iná dídá ni. Nítorí náà, màá bọ́ kọ́, bọ́ sí, eh, inú, inú, inú yàrá ìdáná. Màá jẹ́ ṣe gbogbo oúnjẹ tí mo máa sè torí mo máa ń tọ́ oúnjẹ ni. Nítorí náà, màá ṣe gbogbo oúnjẹ tó yẹ kí n sè fún ọjọ́ yẹn. Bí ó bá dẹ̀ ti di, bá ti ṣe tán títí bí àgọ́ mẹ́jọ kọ́ ni ẹni. Bá ṣe tán títí àgọ́ mẹ́jọ, eh-hen, lẹ́yìn yẹn ni màá ṣẹ́ wá bọ́ sí balùwẹ̀ lọ wẹ̀. Ẹ̀yin tí bá wẹ̀ tán, fọ eyín mi, ó ti tán. Iyato to kan nínú ọjọ to ba je ọjọ ti orun ba ran nipe òtútù yen ni oni si ṣùgbọ́n oru ma wà. Ìkọ́, eh, ara mi, ara mi yàtọ̀ gan. Ó jẹ́ ara kan tó, tó, tó, tí ó ń ṣe, tí ó wọ́pọ̀, tí ó wọ́pọ̀, eh-hen. Torí èmi, èmi rè ara mi ó máa ń tètè gbóná. Nítorí náà, tó bá jẹ́ ọjọ́ tó tùtù mú náà ni kó jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ kan náà ni mo dàbọ̀ra. Eh-hen, ara mi máa tètè gbóná. Nítorí náà, tó bá jẹ́ ọjọ́ tó òrùn mú, nítorí náà mi ò kí ń fi bẹ́ẹ̀ wọ aṣọ tí o ní pọ́n. Mi ò ń wọ aṣọ tó ní pọ́n tó jọ́ tó òrùn bá máa mú. Eh-hen, màá kọ́ra wọ aṣọ pé tó fẹ́lẹ́, tó fẹ́lẹ́ torí fẹ́lẹ́fẹ́lẹ́, ẹyin màá kọ́ wọ. Ehn, mo máa fi máa ṣe gbogbo iṣẹ́ tí mo bá ní láti ṣe. Eh-hen, lẹ́yìn yẹn, mo jẹ́, eh, bí bá ti wẹ̀ tán náà ni, tí bá ti wẹ̀ tán, màá bọ́ sí inú balùwẹ̀, màá dẹ̀, màá dẹ̀. Báwo ni ojú ọjọ́ ṣe nípa lórí ọjọ́ rẹ? Eh-hen, ìkọ́ ìyàtọ̀ tó bá wà níbẹ̀ náà ni pé ọjọ́ tó jọ bá rọ̀, màá gbìyànjú láti ṣe wàhálà díẹ̀ kí n tó, kí n tó, kí n tó wẹ̀. Ṣùgbọ́n ọjọ́ tí ó bá ti sí ojo tó jẹ́ pé òrùn ló mú, màá tètè wẹ̀ níyẹn. Eh-hen, kọju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ma de fo eyín mi ki n to pàdà bosi ibi iṣẹ́ mi ki n to parí iṣẹ́ ko ju bẹ́ẹ̀ lo.

Kọ́kọ́ tọ́ ní kí n sọ̀rọ̀ lè lórí ní aṣalẹ yìí, òun na ní pé sọ fún wa nípa iṣẹ́ àrán, a rán aṣọ, iṣẹ́ àrán aṣọ, ìyẹn iṣẹ́ aṣọ rírán, o dá pé ìṣe aṣọ rírán náà ni. Ní àkọ́kọ́ wo ni ìṣe pọ ọjọ́ mélòó bí a ṣe n. Bí a ṣe wọn ní? Ìyẹ́n iṣẹ́ iṣe àwọn tó n rán aṣọ nìyẹn, iṣẹ́ àwọn tó rán aṣọ. Ẹ̀ jẹ nwo, ọjọ́, ọjọ́, ẹmí, ẹmí kì í ṣe, ẹmí kì í ṣe iṣẹ́ aṣọ rírán ṣá o. Bẹ́ẹ̀ ni pé, bẹ́ẹ̀ sì ni mi ò, mi ò ti e mọ́ bi wọn se rán aṣọ rárá gan. Mi ò mọ̀ bó ṣe ń tẹ́, máṣíìnì irán ṣọ gan, ìbí tó, tí ó, ìbí tó, tó, tó bá mi dé, èmi ò mọ̀ bó ṣe ń tẹ́ máṣíìnì irán ṣọ. Mi ò mọ̀ bó se n rán ṣọ. Ṣùgbọ́n mo ní àwọn àbúrò, àbúrò, mo ní àwọn ẹ̀gbọ́n tó, tó pọ̀ jantìrẹrẹ bí, bí, bá ní máa darúkọ wọn gan-an, yóò fẹ́ tó bí, a fẹ́ tó mẹ́, mẹ́fa tí mo ní àwọn àbúrò bí, bí àwọn ẹbí tí mo ní tí wọ́n rán aṣọ, a fẹ́ tó mẹ́fa. Mo tún lọ̀rẹ́ náà, àwọn, àwọn tí mo ní tó rán aṣọ pọ̀, wọ́n pọ̀ jantìrẹrẹ. Ehen, ṣùgbọ́n ìbi à tọ́ n máa ń ní ìṣẹ́ sí i, ìṣẹ́ sí i, oun nà ni àsìkò ọdún, ìyẹn àsìkọ́ ọdún náà ni wọ́n máa ń fi bẹ́ẹ̀ níṣẹ́ sí i. Bí i ká ní ọdún iléyá ń sìn àbí wọn kí n fi bẹ́ẹ̀ níṣẹ́ púpọ̀ ní ọdún ìtúnnu àwẹ̀. Bí i tí mo ní àbúrò mi kan tí mo ní ìyẹn Abẹ́òkúta ló wà. Ìgbà tí mo máa ń níṣẹ́ sí i, tí iṣẹ́ máa ń pọ̀ gan sí i, òní bóyá ọdún ìtúnnu àwẹ̀ ẹ́n no, rárá, kì n ṣẹ ọdún ìtúnnu àwẹ̀, ọdún iléyá, ó máa ń ríṣẹ́ gan gbà gan lọ́jọ́ iléyá, máa ń ríṣẹ́ gbà lọ́jọ́ iléyá. Ehh, lẹ́yìn yẹn, ọdún, bí a fẹ́ wọ ọdún tuntun. Ehh, èmi wò pé torí pé àwọn, àwọn Mùsùlùmí ló ṣọ́ pọ̀ ní àdúgbò wọn lọ́hun ní Abẹ́òkúta lọ́hun. Mùsùlùmí pọ̀ ń bẹ, torí náà ó máa ń ríṣẹ́ gbà gan níí, ehh, ọdún iléyá. O ma n ri iṣẹ́ díẹ̀ náà gba ni ọdún itunnu awe náà, lẹ́yìn ileya, itunnu awe. Ṣùgbọ́n, ọdún tuntun, lẹ́yìn ọdún tuntun, lo tun ma rise gba gan an. Ó máa ń ríṣẹ́ gbà torí àwọn èèyàn máa rò pé a, a fẹ́ fi, a fẹ́ ra aṣọ tuntun fún ọdún tuntun. Ìyẹn ni àwọn èrò ọkàn wọn, wọ́n fẹ́ rán aṣọ tuntun fún ọdún tuntun. Ehen, torí náà ó máa ń ríṣẹ́ gbà gan ní gbogbo, gbogbo àkókò yẹn náà. Ó máa ń ríṣẹ́ àkókò ọdún iléyá, ó máa ń ríṣẹ́ gbà gan ní àkókò yẹn náà. Ni àkókò to tun máa ń ríṣẹ́ gbà sí i, òun ní, ehh, bóyá o, jẹ un wo, jẹ un wo, bóyá ń fẹ́ ṣe, kò ì ṣe, ṣe ì, kò ṣe iṣẹ́ púpọ̀ náà. Ṣùgbọ́n tọ́, ṣùgbọ́n, ti n bá woó àwọn ẹbí mi tí mo ní léèkó, àwọn yẹn, ọjọ́ tó máa ń ríṣẹ́ gbà sí i, òun ní bóyá àwọn kan fẹ́ ṣe party, a fẹ́ lọ sí òde, ehh, àwọn yẹn náà, won ó máa ń ríṣẹ́ gbà. Ṣùgbọ́n, ode o ki n po, ode ki n, ode po l'eko. Sebi nítorí náà ó ní, ehh, arábìnrin kan tó ń ṣe, ehh, tó ń rán aṣọ ní, ehh, ibi fèrèsé mi bí i tí bá bọ́ sójú fèrèsé mi sí, a máa rí, ehh, ṣọ́ọ̀bù ránṣẹ́ tó ti, bí tó ti ń rán aṣọ. Ìyẹn náà ojoojúmọ́ lo máa ń rán aṣọ, ojoojúmọ́ láwọn máa ń rán aṣọ tiwọn torí wón ní àwọn oníbàárà púpọ̀. Nítorí náà bó oníbàárà ẹ̀, nǹkan tó tiẹ́ túń ṣẹlẹ̀ ní yẹn, bó oníbàárà ẹ̀ bá ṣe pọ̀ tó ni aṣọ, aṣọ tó máa rán náà ṣe máa pọ̀ torí, bí wón se máa ma gbe iṣẹ́ wá fún ẹ. Mo ma pé, ehh, mo ma wi pé kò ṣe gbogbo èèyàn náà ni ó máa rán aṣọ sí ìgbà kan ná. Nítorí náà àwọn yẹn máa gbé wá ní bí ojoojúmọ́, ojoojúmọ́, la won eeyan máa ń fẹ́, nítorí náà àwọn, àwọn tí ẹ ń ṣe, tí ẹ kò ń fẹ́ sí ọjọ́ kan tí wọn kì í níṣẹ́ ní ibí, bí ojoojúmọ́ lo máa ń níṣẹ́, lọ máa ń ríṣẹ́ gbà, lọ máa ń ríṣẹ́ gbà. Nítorí náà àwọn máa ń gba iṣẹ́ púpọ̀ gan-an, àwọn máa ń gba iṣẹ́ púpọ̀ gan bí i tó bá tún wá bọ́ sígbà ọdún, ahhh, ìyẹn gan ló wà tún burú jáì. Nítorí tó bá ti bọ́ sígbà ọdún báyìí, àìsùn ló máa ń ṣe. Wọn lè ṣe àìsùn fún bí i ọ̀sẹ̀ kan. Àbúrò mi náà tó wà ní Abẹ́òkúta yẹn náà tó bá ti bọ́ sígbà ọdún, oun náà máa ń ṣẹ́ àìsùn fún bí i ọjọ́ mẹ́ta sí mẹ́rin torí èmi náà tí ba wá ń bẹ̀rí dáadáa. Kò ṣe àìmoye ìgbà ni mo ti bá wá ń bẹ̀ tí ó báa ń ṣe àìsùn ni fún ọdún, ehh, tí wọ́n bá jẹ́ wọ́n fẹ́ rán aṣọ ọdún fún àwọn èèyàn kọ́

Ẹhẹń ẹ, àtún ti, èyí tón tun ní ká sọ̀rọ̀ lé lórí, kókó tan tun ní ká sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ yìí, oun ní pé lérò rẹ kíni òtítọ́ inú túmọ̀ sí? Lérò rẹ òtítọ́ inú kí ló túmọ̀ sí? Ẹ ní èrò témi ò, èrò témi, òtítọ́ inú òun ní pé tí o bá, tí o bá, o ò ní ǹkan kan nnù sí ọmọlàkejì ẹ, ẹh, bí, bí àpẹrẹ ẹ sin. O ò ní, o ò ní, bí o ò ní, ẹh, o ò ní, o ò ní, ẹh, kíni mo fẹ́ pé? O ò ní ojúkòkòrò, ẹh, o ò ní ojúkòkòrò. Ai lojukòkòrò máa ń jẹ́ kí èèyàn ló ti tọ́ inú, torí o ma wo pé kíni mo fẹ́ rí gbà n nù ẹ. Kíni mo fẹ́ rí gbà o máa jẹ́ kó lè sọ̀oto fún ọmọlàkejì ẹ, ẹhẹń. Gẹ́gẹ́ bí, bí i jẹ́n wó, kí ló sọ? Ibi tí a ti ń rí inú, inú ọmọ èèyàn tí, tí kò, kò, kò ní lára ṣọmọlàkejì ẹ tó, o níwà tútù, o níwà ire, o níwà ìrẹ̀lẹ̀, òun ni a ti máa rí ló ti tọ́ inú. Torí ó, ó, ó, ó, ó hun, ó hun pé kó jẹ́, kó jẹ́, kó jẹ́, kó hun gan-an irù ẹni bẹ́ẹ̀. A wò pé ẹ́, kíni mo fẹ́ gbà nù? Ẹni ẹni bẹ́ẹ̀ a wò pé kíni mo fẹ́ gbà n nù? Pé kí n má ṣe ótitọ́ sí ọmọlàkejì mi. Ẹhẹń, iru ẹni bẹ́ẹ̀, ó máa fi, ẹh, ọmọlàkejì ẹ síwájú, ó máa tẹ̀lé, òun máa fi ọmọlàkejì, e a fi, a fi rò tómọlàkejì gangan. Ẹnu iru ẹni bẹ́ẹ̀ máa fi síwájú, ẹhẹń, nínú gbogbo ǹkan tó bá ń ṣe láyé. Ó máa ma wo pé ṣé ǹkan tí mò ń ṣe ṣé kó ní pa ọmọlàkejì mi lára? Ṣé kó ní pa ẹni lára? Ṣé kó ní pa ẹni lára? Ẹhẹń, irú ẹni bẹ́ẹ̀, o máa ní òtítọ́ n nu. Ẹni tí a máa lò ní òtítọ́ n nu nìyẹn. Ẹni tó bá ti mọ̀ pé tí ò, tí ò, tí ò ní, tí ò ní lára ọmọlàkejì ẹ, àti wipé ọ ní ìgbà tí ó ní, tí ó ní ọ lá, tí ó ní lára, ẹhẹń, bí ẹni, ẹni yen o gbọdọ̀ ní lára, o gbọdọ̀ ní ilára ọmọlàkejì ẹ. Ẹhẹń torí ẹni tó bá ti ní lára kò ní lè ṣe òtítọ́ ọn nu. Ó ma máa, ó ma máa fẹ́ pé kí, kí gbogbo ǹkan bọ́ sọ́dọ̀ òun, kí gbogbo ǹkan bọ́ sọ́dọ̀ òun. Kò ní, kò ní, kò ní ní pé kí ọmọ rẹ, kò ní fẹ́ kí ọmọlàkejì ẹ kó tayò òun. Ẹhẹń, kò ní fẹ́ kí ọmọlàkejì ẹ tayò ẹ̀. Ko de si bo se fe se kon se iwo lo ma gbéra e de ipò to ba de fe de ipò gíga gan. Kò ṣe ìwọ ló máa gbé rẹ̀ dé ibẹ̀. Ó máa ní àwọn ìrànlọ́wọ́ kan táwọn èèyàn kan máa ṣe fún ẹ. Nítorí náà tí èèyàn bá ní òtítọ́ inú, ó máa jẹ́ kí èèyàn lè dé ibi gíga láì ṣe wàhálà púpọ̀. To ba lòtítọ́ nnu, a gbà ẹni yi olótítọ́ nnu nì. Ẹni tó bá dè, olótítọ́ èèyàn dẹ̀ ni pẹ̀lú. Torí tí ó bá ní òtítọ́ tó lè soòtọ́, tó, tó, tó, tó, tó mú, tó fẹ́ bá ti èèyàn kan jẹ́ láti jẹ́ kí tí ẹ da, tó fẹ́ pàna èèyàn kan láti jẹ́ kí tí ẹ tàn sí. Ẹhẹń, irú èèyàn bẹ́ẹ̀, àwọn èèyàn máa ń nìfẹ́ e, àwọn èèyàn máa fẹ́ràn láti máa bá rìn, àwọn èèyàn máa fẹ́ràn láti rán lọ́wọ́. Ẹhẹń, àwọn èèyàn fẹ́, máa fẹ́ràn láti rán lọ́wọ́, láti gbe sókè, láti gbe dí dẹ̀. Kódà tí ẹniyen òun bá ṣubú bi boyà ó ní àwọn, àwọn ǹkan kan tó yí ó, tí ò ní ṣe, tí ò lẹ́ ṣe lọ́dọ̀ àra e. Àwọn èèyàn máa, máa kóra jọ pọ̀ láti rán lọ́wọ́. Irun eeyan be ni iru àwọn anfani ti eyan to ni òtítọ́ inú maa n je niyen. Àwọn ànfàní tí ẹni tó ní òtítọ́ inú máa ń jẹ ní yẹn. Ẹni tí ó jẹ́ àwòrán, ẹhẹń, bíi, bí ẹni tó jẹ́ àwòkọ́ṣe, ẹhẹń, to máa jẹ́ àwòkọ́ṣe rẹre fún àwọn tí wọ́n ń woo, àwọn tí wọ́n ń wọ̀ o máa n fẹ́ wọ àwòkọ́ṣe e pe a. Eléyìí ó lóòtítọ́ nnu, mo fẹ́, ìwo kí ló dé tó lè dàbí ẹni báyìí? Ẹhẹń torí òtítọ́ inú ẹ̀ ó máa jẹ́ kí ó gbe léèké, ó máa jẹ́ ki ó yàtọ̀ kédegbé sí àwọn, àwọn tó kú ẹ. Ẹni tó ló òtítọ́ nnu máa ń yàtọ̀ kédegbé sí àwọn tó ku ẹ pé, ẹh, eléyi a ó yàtọ̀, ẹni ènìyen ení ọ̀tọ̀ ni. Ẹhẹń nítorí náà, ẹ̀hẹ́n nítorí náà òtítọ́ nnu jẹ́ ǹkan tí ó dára púpọ̀ púpọ̀ fún ọmọlúwàbí láti ní, ẹh, àgága omọ́ Yorùbá. Ẹhẹń, ó gbọdọ̀ ni.